Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú àpò ìfàlọ́wọ́ tí mo bá ń, tí mo bá ń gbé jáde tàbí kí n fi sí etí aṣọ tí mo bá ń lọ ibi tí ó jìnà púpọ̀. Tí mo sì ti wọlé padà, màá fi sí ara ìlẹ̀kùn tí mi ò ti ní gba gbe. Àwọn ibi mẹ́ta tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ni, kò jẹ́ kó jìnà.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Òóríṣì gọ́ọ̀mù méjì ló wà. Àkọ́kọ́, gọ́ọ̀mù tí a fi máa ń le ǹkan bí i ká lè bàtà, ká lè kan èké jẹ. Gọ́ọ̀mù tíẹ̀ a máa ń jẹ línú tí oloyinbo ń pè ní chewing gum. Tó bá jẹ́ chewing gum yẹn, mo máa ń jẹ chewing gum dáadáa. Mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa. Tí mo bá fẹ́ kẹ́nu ní ṣòfò, bí a ti ń bá ń kàwé, tìbí ti bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tí mi ò fẹ́ kẹ́nu ní ìgbẹ́, kẹ́nu ní ṣòfò, mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo máa ń fi fáìlì mi pamọ́ sórí cloud dáadáa. Àwọn fáìlì tí mo mọ̀ pé ó ní ìwúlò tó ṣe pàtàkì, màá fi pamọ́ sórí cloud, tí n ba sì ti nílò, màá lọ síbẹ̀ máa lọ wá jáde.

Nígbà wo ni o kẹ́yin, kẹ́yin lọ rí dọ́kítà? Àn, mo rí, ìgbà tí mo rí dọ́kítà jẹ́ oṣù méjì sẹ́yìn. Igbati ara mi ò yáa tí ara mi gboná gidi. Mo lọ sí ilé ìwòsàn, mo lọ ṣe àyẹ̀wò kí n máa mọ ohun tó ń ṣẹlẹ̀ sí mi ní àgọ ara. Oṣù méjì kẹ́yìn ni mo lọ rí dọ́kítà.

Ní ibo ni mo máa ń ra ǹkan? Mo máa ń ra àwọn nǹkan oúnjẹ ní ọjà, ọjà oúnjẹ. Sugbon àwọn nǹkan pẹ́pepẹ́ tí mo bá ní need ní ilé, nínú ilé, mo máa ra wọ́n ní supermarket. Sugbon ọjà ni mo ti máa ń ra ǹkan tó pọ̀ jù lọ.